Ìgbádùn jẹ́ ọ̀nà tí a ń gbà mú inú ara wa dùn, tí a sì ń gbà ṣe ara wa ní ọ̀ṣọ́, tí a sì ń gbà fún ara wa ní òkun síi. Ìgbádùn mi ni eré ìdárayá àti mímu àwọn ǹkan ẹrindodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ǹkan wọ̀nyí ni mò maa ń gbádùn.

Rárá o, n kò ní ọkọ̀. Ọkọ̀ jẹ́ ohun tí ó máa ń gbé wa ní àti ibi kan dé ibi kan. N kò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, eh mo sì ń bẹ Ọlọ́run ọba pé kó jogun un ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gidi fún mi ní. Tí o bá sì gba ọ̀dọ̀ ẹnikẹ́ni náà se, kò sí ohun tí ó burú ń bẹ. N kò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

Beeni, eni ti o ba je sowosowo, o gbudo je eni ti o maa n pa owo pamo, ti o maa pa owo pamo. Àwọn Yorùbá máa ń ní kí o fi bí i panú torí àsìkò, ìyan, kí èèyàn fi ebí panú torí ìgbà tí ó ní sí, so ó yẹ kí eeyan fowó pamọ́ torí àsìkò tí èèyàn a need ẹ.

Àwọn tí mo fẹ́ràn jù àkọ́kọ́ ohun ni àwọn òbí mi méjèèjì. Àwọn òbí mi méjèèjì jẹ́ ẹni tí ó kún mi lọ́kàn ni. Mo fẹ́ràn wọn púpọ̀ jù torí pé wọ́n gbìyànjú lórí mi kí n ba lè ṣoríre láyé. Awon ní gbogbo ìpìlẹ̀, gbogbo oríire tí mo ṣe kí Ọlọ́run kí ó bá mi san wọ́n lẹ́sàn rere. Mo fẹ́ràn wọn púpọ̀ jù.

Ìyàn jíjà pé oríṣiríṣi ìyàn ni kí èèyàn mọ pé kí nìyi rí báyìí, kí ẹni kejì mọ pé kó rí bẹ́ẹ̀ So dáa kí èèyàn ó mọ jiyàn, tó bá jẹ́ pé ní orí ọ̀rọ̀ mímọ̀ ni ìmọ̀ ẹ̀kọ́ ṣe kọkọ púpọ̀. Àwọn Yorùbá wọ́n ní "àì dàgbà sí ohun tí a kò bá mọ̀". Ohun tí èèyàn ò bá mọ̀ nípa rẹ̀, èèyàn yóò dàgbà jù lọ. Èèyàn kọ́ lọ́wọ́ ẹni tó bá mọ̀ ni.

Ọjà tuntun yóò jáde ní àìpé tí ọjà èyí tí a ṣe tẹ́lẹ̀ bá ti tán. Kò dá kí èèyàn má ṣe ọjà gẹ́gẹ́ bí pé ó fẹ́ lọ fi ṣòfò, torí kò sí nǹkan tí kì í bàjẹ́. So èyí ló fàá tó jẹ́ pé èyí tí a bá ti ṣe tán tí ó bá ti tán, òun náà ni ọjà tuntun yóò máa jáde. Tí a sì ń gbà léwu pé kí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí kó tó parí, ọjà tuntun yóò ti jáde. Ẹ ṣé púpọ̀.